Ah! Ìgbà tí mo gbẹ́yin Ògùn ọkọ̀ akẹ́rù ni ní ọ̀sẹ̀ tó kọjá, nígbà tí mò ń travel, nígbà tí mò ń ṣe ìrìnàjò, tí mò ń ṣe ìrìnàjò lọ sí, tí mò ń ṣe ìrìnàjò lọ sí ilẹ̀ Kano ni mo kun ọkọ̀ akẹ́rù. Inú mi sì dùn gan nítorí mi tíì gun ọk-- mi tíì gun ọkọ̀ akẹ́rù ní ọdún tuntun yìí. Ìgbà tí a wà níbi ọ̀gọ̀ akẹ́rù, mo pàdé àwọn ọ̀rẹ́ tuntun, ọ̀rẹ́ tuntun ọkùnrin àti obìnrin tí a jọ ń ṣe eré ìdárayá mbẹ̀, mo sì kọ́ wọn ní ijó, a sì bẹ̀rẹ̀ sí ní jó papọ̀. Ìrìnàjò náà wà-- ó jẹ́ ìrìnàjò tí inú mi dùn sí gidi gan. Ara mi sì yá gágá sí. Ṣùgbọ́n atẹ́gùn pọ̀. Ìgbà tí wọ́n ó fi dé ibi tí mò ń lọ ni mo bá ní finkinfinkin Finkìnfinkin yìí dà mu mi fúngbà díẹ̀. Ìgbà tí mo dé ilé ìtura tí a fẹ́ lọ ní Kano, mo bá sùn síbẹ̀. Mo sùn fún wákàtí méjì lẹ́yin igbà tí mo ti lo ogún finkinfìnkin tán.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọwọ́. Mo fẹ́ràn láti máa wọ ìbọwọ́ yìí gidi gan, nítorí pé ọmọ mi, ọmọ kan ṣoṣo tí mo bí níbi ìgbéyàwó tó wà láàárín ọkọ àfẹ́sán, ọkọ tí mo fẹ́ ni ó bá mi ṣe ìbọwọ́ yìí. Nítorí náà mo fẹ́ràn, mo fẹ́ràn ẹni tó fún mi ní ìbọwọ́ yìí, tó wá mú mi kí n máa wọ ìbọwọ́ yìí nígbà gbogbo. Kì í kí n bọ ìbọwọ́ yìí ara, méjì ló ṣe fún mi tó sì korúkọ mi síbẹ̀. Ó tún jẹ́ ǹkan tó dé tí mo tún fi nífẹ̀ẹ́ ìbọwọ́ yìí gan. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni o, torí ọmọ kan ṣoṣo tí mo bí ló bá mi ṣe ìbọwọ́ yìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń pẹja. Mo máa ń lo odò láti lọ pẹja. Odò tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa, mo máa ń rìn lọ bẹ̀ láti lọ pẹja. Ẹja tìlápíyà àti ẹja odò ni mo máa ń mú. Mo máa ń mú ní odò tí mo fi máa ń pẹja.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí mo ṣe máa ń ya àwòrán. Mo wá-- mo fẹ́ràn láti máa ya àwòrán pẹ̀lú ajẹ-- àtẹ̀jíṣẹ́ mi tí mo máa ń gbé káàkiri. Mo máa ń ya àwòrán ara mi, mo sì máa ń ya àwòrán ọmọ mi àtàwọn ẹni tó ń gbé lọ́dọ̀ mi nígbà gbogbo.

A! Mọ́ rántí nígbà tí bàbá mi tí máa ń gbé mi lọ sí ibi igbó tí àwọn ẹranko wà, tí wọ́n ti ń tọ́jú àwọn ẹranko lóriṣiríṣi, t'áwọn oyìnbò ń pè ní zúù. Ibẹ̀ ni a máa ń lọ tí mo nífẹ̀ẹ́ jù àti ibi yàrá ìgbafẹ́ tí bàbá mi máa ń mú mi lọ. Mo fẹ́ràn kí a máa lọ síbi yàrá ìgbafẹ́ nítorí pé ibẹ̀ a máa rí ibi jẹ adìyẹ. Adìẹ yìí ni mo fẹ́ràn láti máa jẹ nígbà gbogbo. Adìẹ sísun tí wọ́n ti yí láta, adìẹ ayíláta àti ní ayíláta. Mo fẹ́ràn láti máa jẹ níbi yàrá ìgbafẹ́ tí bàbá mi máa ń mú mi lọ.

Bẹ́ẹ̀ni mo ti lu etí mi, mo lu etí alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe bi mi tí mo wà ní ọmọ ọmọ ọwọ́, ni wọ́n ti bá mi lu etí, làwọn ìyá mi ti bá mi lu etí. Ṣùgbọ́n nígbà tí mí náà dàgbà mo lu etí kejì, mo tún lu etí kẹta nítorí mo nífẹ̀ẹ́ láti má a lu etí gidi gan ni. Mo nígbàgbọ́ pé ó má a ń jẹ́ kí èèyàn yááyí, èèyàn má a ń yááyí gan an gidi gan tí a bá lu etí.

Ìgbà, ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí ọ̀rẹ́ mi ọkùnrin kú. Ọ̀rẹ́ mi yìí, ọ̀un ní máa ń gbé mi lọ sí ilé ìwòsàn nígbà tó fi rẹmí náà. Ni kídìnrín rẹ̀ wá bàjẹ́, ó wá ṣe ààrẹ ọlọ́jọ́ pípẹ́ kó tó padà wá ṣe aláìsí, ó padà wá kú. Nígbà kẹ́tẹ́ tí mo gbọ́ ìròyìn iku rẹ̀, mo bú sí ẹkún gidi gan, mo sunkún gaaani.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifísọ̀n. Mo nífẹ̀ẹ́ láti máa wo ètò tẹlifísọ̀n gidi gan, àti pé àwọn téè tó máa ń ṣe lédayáyá fún àwọn ọmọdé àbí eré bèbí, eré, àwọn eré ìdárayá fún àwọn ọmọ kékékè àti ìròyìn ni mo fẹ́ràn láti máa gbọ́ níbi tẹlifísọ̀n.

Ní ọjọ́ ajẹ́ ni mo kẹ́yìn lọ sí ibi orin, mo sì gbádùn orin náà gidi gan. Nítorí orin a má jẹ́ kí èyàn dára yá, a sì má a mú inú dídùn, a sì má a ṣe kí inú èèyàn dùn gidi gan. Nítorínà mo ma n lọ síbi orin dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ṣe yoga. Kàkà gbogbo ìgbà tí má ti ṣe yoga báyìí ni ṣe ni ara mi má a yá gágá, inú mi a sì má a dùn. Nítorínà gbogbo ojúmọ́, gbogbo ojúmọ́ ní àárarọ̀ ni mo má a ń ṣe yoga tí má ti jí. Bí màá sì fẹ́ sùn lálẹ́ náà, màá sì má a ṣe yoga náà.

Bẹ́ẹ̀ni, mo ti rin pẹ̀lú ọkọ̀ ojúrin rí dáradára nígbàtí mò ń travel lọ sí Zaria àti ìgbà tí mò ń lọ sí Èkó ni mo wọ ọkọ̀ ojúrin. Mo sì gbádùn ìrìnàjò náà gidigidi gan, nítorí pé àwọn ọkọ̀ wọ́n ti báa tún àwọn ọkọ̀ ojúrin ṣe ní ìlú wa.

Mo nífẹ̀ẹ́ sí fèrèsé ọkọ̀ púpọ̀ púpọ̀. Nígbà gbogbo ibi ẹgbẹ́ fèrèsé ọkọ̀ ni mo nífẹ̀ẹ́ láti máa jókòó sí tí a bá ti ń jáde. Kò sí, gbogbo èèyàn ló ti mọ̀ wípé ibi fèrèsé ọkọ̀ ni mo máa ń jókòó sí tí a bá ti ń jáde.

Nígbà tí mo ti ṣiṣẹ́ ní gẹ́gẹ́ bí olùkọ́ ní iléèwé girama, ǹkan tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni nígbà tí àwọn ọmọ iléèwé bá ń pariwo tí wọn ò fara balẹ̀ kọ́ ìpà ẹ̀kọ́ tí mò ń kọ wọn.

Mo nífẹ̀ẹ́ láti má ṣe àkópò fún ìrìnàjò. Mo ma ń kọ́kọ́ kọ gbogbo ǹkan tí mo ní láti kó pọ̀ fún irìnàjò ní orí àtẹ̀jíṣẹ́ mi. Mo ma ń kọ́ ní alẹ́ oku ọ̀la tí n ó ṣe ìrìnàjò, nítorí pé kí n má fi gbàgbé wọn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni kí n ma sáré. Mo nífẹ̀ẹ́ láti máa sáré gidi, gidi. Kódà a ní fíídì tí a ti máa ń sáré lẹ́gbẹ́ ilé tí mò ń gbé. Ibẹ̀ ni mo máa ń lọ, tí wọ́n ń pè ní stádíọ̀mù. Ibẹ̀ ni mo máa ń lọ láti lọ sáré lára àárọ̀

Ohun tó máa ń mú mi rẹ́rìn ni tí mo bá ti ń wo àwọn eré ìtàgé àbí tí mo bá rí tí ọmọ mi ń rẹ́rìn, èmi náà a sì ń rẹ́rìn. Tí mo bá rí tí inú àwọn èèyàn ń dùn, inú tèmi náà sì máa dùn, mà se máa rẹ́rìn. Àbí nígbà tí mo bá mọ nǹkan tí mo kọ̀, nítorí mo máa ń kọ́ nǹkan lórí, lórí àtẹ̀jíṣẹ́ mi. Tí mo bá ti kọ́ tán, inú mi a máa dùn, mà se máa rẹ́rìn.

À, ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni ọdún, ọdún mẹ́wàá sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé nítorí a tètè rí iná igi dá, a tètè rí ina igi dá fún ìyàwó tí à ń ṣe ní ọjọ́ náà. Èmi sì ni mo dá iná igi fún ìyàwó tí à ń ṣe ní ọjọ́ náà. Ó wá pẹ́ mi ki n tó lọ sí ilé ìkàwé.

A! Mo fẹ́rẹ̀ láti má a ṣe àtúnhò nǹkan gidigidigidi gan an ni. Àwọn aṣọ tí mo ní, kódà mo ní àwọn aṣọ tí mo ti rà láti bí i ọdún, ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn, mo sì máa ń tún wọn lu nígbà gbogbogbà.

A! Mo nífẹ láti má bèrè ọ̀nà lọ́dọ̀ àwọn èèyàn gidi gan ni. Nítorí mo jẹ́ ẹnìkan tí ò kí n tètè mọ ọ̀nà. Tí mo bá ti wa mọ́tò mi lọ, tí ọ̀nà bá ti dàrú mọ́ mi lójú, ní ṣe ni mo máa béèrè ọ̀nà lọ́dọ̀ àwọn èèyàn dáradára.

Mo nífẹ́ láti má a gbọ́ orin púpọ̀. Mo nífẹ́ láti má a gbọ́ orin tí wọ́n bá ń, tí wọ́n ráàpù àti orin tánrarankọ jẹ́ẹ́jẹ́jẹ́jẹ́ àti orin tí wọ́n lùlù sí àti orin tí wọ́n ta tí wọ́n ń lùlù sí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa fi aṣọ ìbora sun gidi gan, tó fi jẹ́ wípé nígbà tí aṣọ ìbora bá kúrò lára mi báyìí, n ó jì hun o sì tún tun aṣọ ìbora náà fi sun lórí ibùsùn mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin. Nítorí ìgbà tí mo bá ń kọrin, ní ṣe ni inú mi a máa dùn, ara mi ó sì máa yá gágá. Nítorí náà, mi rò bí yá mo le ever, mi rò bóyá mo le fi orin kíkọ sílẹ̀.

Mo nífẹ̀ẹ́ gbogbo ọjọ́ ni, ní ọṣ gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ni mo nífẹ̀ẹ́. Ṣùgbọ́n ọjọ́ àìkú ni mo nífẹ̀ẹ́ jù lọ nítorí ìjọ́ nà ni mo máa ń gbàwẹ̀ nítorí kí ni àwẹ̀ da fún ara púpọ̀. Ara mi máa ń yá gágá tí n bá ti gbàwẹ̀ ní ọjọ́ àìkú.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ nígbà tó yẹ pé tí mi ò bá ti sáré, mi kì í sáré. Mi kì í sáré. Tí mo bá ti ń wa mọ́tò, mo máa rárá lọ ni. Bẹ́ẹ̀ ni mí ṣé máa ń kojú ìdènà ọkọ̀.

Aago mẹ́sàn sí aago mẹ́wàá ní alé ni mo máa ń lọ sùn, nítorí mo jẹ́ ẹnìkan tó máa ń tètè sùn kí n ba à fi ní àláfíà ara. Mo sì máa ń lògun náà ní aago mẹ́jọ láti tètè rọrùn sùn.

Bẹ́ẹ̀ni, akọ̀wé gidigan ni mí. Mo nífẹ̀ẹ́ láti máa kọ lẹ́tà sí àwọn ènìyàn. Ọmọ mi tó wà ní ilé ẹ̀kọ́ gíga, mo máa ń kọ lẹ́tà síi nígbà gbogbo. Ni ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń kọ lẹ́tà síi. Bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà sí òbí mi.

Ẹ bèrè lọ́wọ́ mi wípé ṣe mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí kín ni, inú mi má ń dùn, ara mi á sì yá gágá nígbà tí mo bá ti wà ní inú ọkọ̀. Bẹ́ẹ̀ ni, màá ma sọ̀rọ̀, màá ma rẹ́rìn.

Ẹ béèrè lọ́wọ́ mi ní pé ṣe mo ní nọ́mbà orílẹ̀, orílẹ̀. Ṣé mo ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Pàá pàjú lọ, nọ́mbà orílẹ̀ mi tó gẹ́gẹ́ bí mẹ́ta.

Ẹni se mo mọ̀ bí a ti ń wẹ̀, bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ti ń wẹ̀ dáradára. Mó kọ́kọ́ mú ọṣẹ, moó fi gbó ojú mi pẹ̀lú omi. Lẹ́yìn ìgbà náà, màá ṣẹ̀ wá gbó, mú kànkàn àti ọṣẹ, màá fi ọṣẹ gbó kànkàn. Tí konkon náà bá ti wá hó, màá fi gbo, gbogbo ara mi pátápátá.

Nígbà tí mo fi ń ṣiṣẹ́ pẹ̀lú olórí iṣẹ́ mi, a, a nífẹ̀ẹ́ ara wa gidigidi gan. Ó nífẹ̀ẹ́ kó má bẹ̀ mí níṣẹ́ nítorí ó mọ̀ pé mo máa ń tẹra mọ́ iṣẹ́ nítorí mo gbàgbọ́ nínú òwe Yorùbá tó sọ pé iṣẹ́ ni ogún ìṣẹ́.

Ẹní ṣe mo ti gun ọkọ̀ ojú omi rí? Béèni mo ti gun ọkọ̀ ojú omi rí, ní ti tó tọ́ inú ọkọ̀ ojú omi ná bí mi sí. Èmi náà ìgbà tí mo sì, dagbà tí mo pe ọmọ ọdún ọgbọ̀n ní ṣe ni mó lọ sí Ghana pẹ̀lú ọkọ̀ ojú omi.

Ẹni se mo máa ń wọ ìborùn, bẹ́ẹ̀ni mo ma wọ ìborùn. Mo fẹ́ràn láti má a wọ ìborùn nítorí èèyàn gbọ́dọ̀ bu ara aya kí à má jẹ́ kí ọkọ̀ rírí ara aya. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ mùsùlùmí, èèyàn gbọ́dọ̀ bo ara eeyan.

Ẹ ni wípé kíni mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè ǹkan. Nígbà tí mo bá dúró dè ǹkan, mo máa ń ṣe àdúrà tó wà nínú kùr'ání, ìwé mímọ́. Mo máa ń ka suratu baqara níbẹ̀, mo sì máa ń ka ayatu-l-fatiha níbẹ̀.

Bẹ́ẹ̀ rí i wí pé ṣé mo ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù. Nígbà ọyẹ́ ni mo máa ń wọ àwọn aṣọ òtútù mi àti nígbà òjò náà mo máa ń wọ aṣọ òtútù mi. Mo sì láì kí kí n máa wọ aṣọ òtútù pupa àti dúdú àti funfun àti kọ̀-- àti, àti funfun.

Ah, ẹni ṣé mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé? Mi fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé, ṣùgbọ́n mo ti lọ sí ilé ìsẹ̀mbáyé rí. Nígbà tí ẹsẹ̀ ń dùn mí rí ni mo lọ sí ilé ìsẹ̀mbáyé.

Ẹni se mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Nítorí inú mi a máa dùn, ara mi a sì máa yá gágá tí mo bá ti lọ sí ilé òkun. Ọjọ́ ọjọ́rú ni mo ń má lọ sí ilé òkun.

Oṣù ọdún, ẹ ní oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jùlọ? Oṣù tí a má ń ṣe Ramadan ni mo fẹ́ràn jùlọ. Nítorí kí ni ìgbà náà ni àwọn mùsùlùmí má ń gbàwẹ̀, a sì mọ súnmọ Ọlọ́run, àdúrà sì má ń gbà púpọ̀ lásìkò ìgbà náà.

Ẹni ṣé mo máa ń mu àwọn ohun mímu piroté- protein? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu bi protein, bíi wàrà soya. Mo fẹ́ràn láti máa mu wàrà soya gidi gan. Tí mo- èmi dé ni mo máa ń ṣe wàrà soya ì fúnra mi.

Ẹni wípé ìrọ̀rí mélòó ni mò máa ń lò? Ìrọ̀rí méjì ni mo máa ń lò nígbà gbogbo. Nítorí bó bá ṣe ga síi ni wọ́n ó ṣe é ma ráyè mi dáadáa síí. Nítorí náà, mo fẹ́ràn láti máa lo ìrọ̀rí méjì.

Ẹ ní wípé báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò láti nítorí pé a gbin àwọn ìpèsè ohun èlò sí gbogbo àdúgbò wa. Ibẹ̀ ni a ti máa ń lọ káwọn ìpèsè ohun èlò. Igbà mí, mo sì máa ń lọ sí ọjà láti lọ ra ìpèsè ohun èlò.

Ṣé ẹni ṣé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ ni, n màá ṣe, mo fẹ́ràn láti máa ṣe ìtọ́jú àwọn ọjà. Ibi ẹ̀rọ amóhun èlò tútù ni mo máa ń gbé wọn sí. Mo sì máa ń gbé àwọn mì tí ilẹ̀ẹ́ńlẹ̀ níbi táfẹ́rẹ́ wà.

Ẹni ṣe mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ nítorí kí n bá fi máa ní àkíyèsí àsìkò. Nítorí àsìkò ṣe pàtàkì púpọ̀ fún mi.

Ẹ ní wípé, ṣe ẹ bèrè wípé ṣe mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ìgbéjáde níbi iṣẹ́. Nítorí ó máa ń dé kí inú mi dùn, ara mi sì máa yá gágá tí n bá ti ṣe ìgbéjáde níbi iṣẹ́ àti pé ní ọ̀gá ilé ìwé wa máa rán mi ní iṣẹ́ láti ṣe ìgbéjáde kọ̀ọ̀kan.

Ẹni ṣé mo ti lọ sí àgọ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ọjà àgọ́ rí dáadáa. Mọ lọ síbẹ̀ láti ra aṣọ lace àti bàtà gíga àti bàtà pẹlẹbẹ àti aṣọ school nígbà tí ọmọ mi wà ní ilé ìwé, aṣọ ilé ìwé sorry.

Ẹ bèèrè wípé irú aṣọ wo ni mo fẹ́ràn. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn aṣọ gidi gan, ṣùgbọ́n aṣọ pupa àti aṣọ dúdú àti aṣọ funfun ni mo fẹ́ràn láti máa wọ̀ jù. Nítorí pé èyí tí mo fẹ́ràn náà nìyẹn.

Ah! Ẹni se mo fẹ́ràn wí wo àwọn ìràwọ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀, pàápàá jùlọ ní alẹ́. Tí ilẹ̀ bá ṣú, mo fẹ́ràn láti máa wò ó. Tí un o sì máa gba àwọn atẹ́gùn àlàáfíà sára.

Ẹ wípé ìgbóná jẹje irú wo ni mo fẹ́ràn nínú yàrá mi. Mi kò fẹ́ràn ìgbóná jẹjẹ kankan nínú yàrá mi. Un kò fẹ́ràn ìgbóná jẹjẹ kankan nínú yàrá mi. Mo máa ń fẹ́ kí gbogbo ẹ̀ wàpa ni.

Ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé àwọn ojú òpó ayélujára wò ni ó wà? A ní tó mẹ́rin. Nínú wọn ni àtẹ̀jíṣẹ́ tó ń lo MTN àbí ìkọ̀sílẹ̀ àtẹ̀jíṣẹ́ tó ń lo Airtel, àtẹ̀jíṣẹ́ tó ń lo Glo.

Mo máa ń jẹ ohun oúnjẹ alẹ́ ní àkókò méjì. Ọ̀kan ní aago mẹ́fà àti ọ̀kan ní aago méje àbọ̀ ni mo máa ń jẹun gan gan. Nítorí mo fẹ́ràn oúnjẹ púpọ̀.

Ẹni pé tí mo má ń ṣe ìmùdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti má a ṣe ìmùdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mi ní ẹ́kọ́ kan.

Tí won bá gbọ́ yín ye, ẹ bìrè wípé Ṣé mo jẹ́ èniyàn tí ó máa ń ṣe ètò ǹnkan. Bẹ́ẹ̀ni, mo fe, mo fẹ́ràn láti máa ṣe ètò. Mo máa ń ṣe ètò bí a ṣe máa ṣe rìn rìn àjò, mo sì má a ń ṣe ètò bí a ṣe ń ṣe ọjọ́ ìyẹ́ tán bíyàn.

Mo mọ̀ mọ̀ fẹ́ràn jíjó. Mo fẹ́ràn jíjó tó ṣe pé máa jó, màá tún mùù kúlú, màá tún mùù kẹ́kẹ̀ pẹ̀lú ìlù àti orin nígbà kú ìgbà tí inú mi bá ti dùn ni mo máa ń jó. Kodàá tí n bá ṣẹ̀jì lówuro, mo máa ń jó tí inú mi bá ti dùn.

Ẹni pé ṣe mo, ṣe mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Aà bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan lórí Temu, Konga, Jumia, Aliexpress àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹni ṣé mó fẹ́ràn láti máa pín oúnjẹ mi? Áà, mó fẹ́ràn láti máa pín oúnjẹ mi púpọ̀ nítorí mi ò ní àwun rará mo nífẹ̀ẹ́ láti máa fún ọmọlàkejì ní oúnjẹ. Páà pàjùlọ tí mó bá mọ̀ pé ebi n pa ẹni yẹn, ọ̀un nà ò tíì yọ.

Èmi, ṣe mo máa ń gbọ́ podcast? À beeni, ìdáhùn sí ìbéèrè yẹn, beeni. Mo fẹ́ràn láti má a gbọ́ podcast. Mo máa ń gbọ́ podcast tó ń dáni lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbọ́ podcast tí olórin náà ń kọ.

Mo mọ̀ bí wọ́n ti ń ṣe oúnjẹ. Mo fẹ́ràn láti máa se ìrẹsì àti, àti àmàlà àti iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Mo sì fẹ́ràn láti máa se tuwo náà pẹ̀lú gbẹ̀gìrì.

Oúnjẹ tí mo mọ bí wọ́n ti ń sè dáradára ni dáadáa ni ẹ̀wà, ẹ̀wà alásẹpọ̀. Wón sì ti ń sè e ní gbé epo lé iná, gbé ẹ̀wà lé iná. Tí ẹ̀wà yẹn bá ti wá rọ̀, kó da ata gúgún díẹ̀ síi àti epo pupa. O wá sè e títí tí ó fi rọ̀ ó ti jiná. Kó fi magí àti iyọ̀ náà sè e, ó ti jiná ni.

Ah ẹ ní pé ṣe mo fẹ́ràn jí-jìyàn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jìyàn gidi gan. Ṣùgbọ́n lórí ǹkan tí mo mọ̀ pé òtítọ́ ni mo máa ń jìyàn sí. Ìgbà mí tó bá rí jẹ́ wípé èmi kọ́ ni, ǹkan tí mò ń sọ kọ́ ni ó tọ́, n ó sì bẹ̀bẹ̀ wípé mi ò mọ̀ ni. N sì gbọ́ ǹkan tí, tó yẹ kí n sọ lọ́dọ̀ ẹnikẹ́ji mi àbí ẹnikẹ́ta ni.

Fi à, ọ̀nà, ọ̀nà méjì ni mo fi máa ń gbọ́ àwọn ìró àwọn oníbàárà oo tí ee ju ọ̀nà méjì lọ pàápàá. Ọ̀nà mẹ́ta ni mo fi máa ń gbọ́ àwọn ìró àwọn oníbàárà. Mo máa ń gbọ́ láti tẹlifísàn, mo máa ń gbọ́ àwọn ìró àwọn oníbàárà láti ibi tẹlifísàn, mo sì máa ń gbọ́ àwọn ìró oníbàárà láti orí Facebook. Mo máa ń gbọ̀ àwọn ìró oníbàárà tó báa ń kiri lọ ní àdúgbò mi. Mo sì máa ń gbọ́ ìró àwọn oníbàárà lórí rédíò ayélujára.

Gbogbo ìgbà tí mo bá ti sín ni mo máa ń fi ọwọ́ b'ẹnu, mo máa ń fi ọwọ́ bo ẹnu mi kí n má ba à fi lè kó ǹkan bí gẹ́gẹ́ bí fìkìn-fìkìn àbí ǹkan tó bá fàá tí mo ṣe kí n ma fi lè kó rán àwọn ẹni kejì àbẹ́ni tó wà ní àyíká mi. Nítorí náà mo máa ń fi ọwọ́ bẹ ẹnu tí mo bá ti fẹ́ sín.

A! Mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù gidi gan ni. Mo máa ń ṣe àwọn ìpàdé gẹ́gẹ́ bí ìpàdé orí fóònù gẹ́gẹ́ bí Google Meet àbí Zoom. Àwọn méjèèjì yìí ni mo fẹ́ràn láti máa ṣe ìpàdé òní ìpàdé orí fóònù. Bẹ́ẹ̀ sì ni mo máa ń ṣe ìpàdé orí fóònù lórí Google WhatsApp pẹ̀lú àwọn ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Láti kékeré ni mo ti mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Láti ìgbà tí mo ti pé ọmọ dúdú pín ní sí ọmọ ọdún mẹ́ta ni bàbá mi ti kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́. Ìgbà tí mo sì dàgbà, mo ra kẹ̀kẹ́ fún ara ra mi tí mo máa ń gùn lọ sí ilé kéwú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà nítorí mo jẹ́ ẹnìkan tí kò ní ààùn, mo nífẹ̀ẹ́ láti máa jíkà wọ̀nyán jẹ oúnjẹ mi. Mijẹ kí n pari oúnjẹ mi tán.

Ẹni ṣe mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ mi nígbà gbogbo. Àwọn nǹkan tí mo bá fẹ́ rántí, mo máa ń kọ pẹ̀lú ọwọ́, àbí tí mo bá fẹ́ kọ ǹkan kan nípa nǹkan tí mo fẹ́ ràn. Ko dà ní ọ̀sẹ̀ tó kọjá ni mo kọ ǹkan nípa ẹni tí mo fẹ́ ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń dín ọjà àbọ̀ nígbà tí mo bá wà ní ọkọ̀, nítorí kí n má ba à fi ṣubú àbí kí n má fi orí gbá nígbà tí abítẹ́ntì bá ṣẹlẹ̀, nígbà tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀.

Àh! Àwọn ẹbí mi máa ń ṣe àṣà ọmọ Yorùbá yìí gidigan ni. Wọ́n ní mítínì ọmọ̀lé àti a máa wọ aṣọ òfì wíwọ̀ nígbà tí inú wa bá n dùn. Bẹ́ẹ̀ sì ni a máa jẹ èkuru pẹ̀lú ẹ̀kọ tútù ní àsìkò ọjọ́ tó mọ inú wa bá dùn.

Mo máa ń ṣe ètò ìmọ́tótó ilé mi ní ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ Àbámẹ́ta àti ní ọjọ́ ẹtì mo máa ń ṣe ètò ìmọ́tótó ilé mi.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti máa ṣe ìpè fídíò pẹ̀lú ọmọ mi, pẹ̀lú ọmọ ọ̀dọ̀ mi, pẹ̀lú bàbá mi, pẹ̀lú àbúrò mi àti ẹ̀gbọ́n mi. Gbogbo wa lajọ máa n ṣe ìpè fídíò call.

Kété tí mo bá ti fẹ́ lọ sùn ni mo má ń sanra, tí bá sì sanra tán, màá wá wọ aṣọ ọrùn mi. Aṣọ ọrùn ni mo máa ń fi ń sùn ní ojoojúmọ́. Tó bá sì di àárọ̀ ọjọ́ kejì ń bọ̀, mo ní wọn tó pọ̀ rẹ́kẹrẹkẹ.

Àmọ ojẹ́ ǹkan tó máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ gidi gan. Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ lórí WhatsApp àti orí Facebook, àti orí Twitter, àti orí Instagram, àti ẹ̀rọ ayélujára, ẹ̀rọ ayélujára àti ní títì tí n bá pàdé wọn, àwọn míi sì máa ń wá sí ilé mi, wọ́n máa ń kiri wá sí ilé mi.

Ah! Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni wípé mà á gbé orin sí pẹ̀lú headseti àbí kí n ka kùránì kí n sì mọ̀ gbọ́. Bí mo ṣe ń ṣiṣẹ́ ni wọ́n ó mọ̀ gbọ́ orin sí, ni wọ́n ó mọ̀ jó. Bí mo ṣe ń kọrin ni wọ́n ó mọ̀ jó, ni wọ́n ó mọ̀ ṣiṣẹ́.

Ah, ẹ ní wipé nígbà wo ni mo máa ń gẹ irun mi. Èmi kì í gẹ irun mi rárá ni, mo máa ń fi'ílẹ̀ kògùn ni, mo sì máa ń dì àbí kí n ṣe locks. Lọ́wọ́lọ́wọ́ báyìí, dreadlocks ló wà lórí mi tí mo ti dì láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn.

Èmi a máa lo fóònù gidi gan. Fóònù mii tí n bá ti lò fún bí wákàtí mẹ́fà, ni ó ti máa gbóná máa wá pà tí kò sinmi díẹ̀, màá tan fáànù sí kó fi lè sinmi díẹ̀ kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ní lò padà. Fóònù tèmi ò kí n dílẹ̀ lọ́wọ́ mi.

Áà, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gidi gidi gan ni. Tí mi ò bá ti ṣiṣẹ́ báyìí, níṣe ni màá máa pàlọ́ apanilẹ́rìn àbí kí n gbé sí orí YouTube kí n máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú àdúrà ṣíṣe. Tí bá ti parí, kété tí bá parí iṣẹ́ tán báyìí, níṣe ni màá ka Suratu Fatiha. Màá sì ṣàdúrà pé kí Ọlọ́run bá dá ẹ̀mí mi sí ti Jọ́kẹ́ẹ̀jí kí n fi lè wá síbí iṣẹ́

Bí mo ṣe má, ìgbà tí mo fi ń ṣiṣẹ́, bí mo ṣe má ń ṣe ètò owó iṣẹ́ ni wípé ìjọba yóò ṣe, yóò send, yóò fi ránṣẹ́ sí mi lórí báǹkì, n ó sì lọ yọ kúrò níbi Bank apps Stanbic IBTC Bank.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ òun ni mọ́ímọ́í. A máa ń ṣe mọ́ímọ́í, ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe mọ́ímọ́í a máa gbó èpo rẹ̀. Bá tí wá gbó èpo rẹ̀ tán, a máa lọ́ọ pẹ̀lú ata. Bá ti lọ́ọ pẹ̀lú ata, a máa wá pọn sínú inú ike àbí irin inú ike. Bá ti wá pọn sínú láílọ̀nù. Bá ti pọn sínú ọ̀rá, a wá gbe kàná sí orí iná fún ọgbọ̀n sẹ́jú. Tí ọgbọ̀n sẹ́jú bá ti tó, a ó sọ, a sì bẹ̀rẹ̀ sí ní jẹ.

Bí mo ṣe máa ń kojú ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni wípé tá bá ní àríyànjiyàn, màá sọ títè mi tí mo nígbàgbọ́ nípa, màá sì dá kẹ̀ ki enìkejì náà fi sọtẹ́ ẹ̀ náà kí n tó tún sọ̀rọ̀ lórí ẹ̀. Tí n bá ti wá sọ̀rọ̀ tán, màá se tún wá lọ ṣe researchi nípa nǹkan tí mo sọ bóyá èmi ni, ohun tí mo sọ ló tọ̀ àbí kò tọ̀. Tá bá tún wá, tá bá ní àríyànjiyàn kí n tó sùn lálẹ́ ìjọ náà, mó lọ ṣe hypnotherapy kí n tó sùn.

Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí ó máa fọ àwọn aṣọ mi ní òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ Ajé, ní ọjọ́ Ajé ni òwúrọ̀ kùtùkùtù kí ilẹ̀ tó mọ́ ni mo máa ń fọ àwọn aṣọ mi àti aṣọ ọmọ mi.

Ah! Mo jẹ́ ẹnìkan tí ó máa ń gbàgbé àpò ẹyin. Àpò iwájú ni mo máa ń sábà lò. Nítorí náà, mo máa ń gbàgbé àpò ẹyin gidi gan. Kódà mo ti gbàgbé owo, mo máa ń gbàgbé owó tí máa fi sí àpò ẹyin mi, tó jẹ́ wípé máa wà ní, máa wà nílò lọ́wọ́ láti fọ́ mọ́ aṣọ kí n tó rántí.

Ah! Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera, nítorí mo fẹ́ràn ìlera mi. Gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ pé ìlera ni ọrọ̀. Mo máa ń jẹ àwọn oúnjẹ gẹ́gẹ́ bí àbátusà ọ̀dà, gẹ́gẹ́ bí làbídùn tó wúlò fún ìlera.

Mo jẹ́ eǹikan tó máa ń pàrọ̀ ọkàn mi láti máa ṣe iṣẹ́ kárakára àbí láti máa kọ orin àbí láti máa gbọ́ orin. Àwọn ọ̀nà mẹ́ta tó wà tí mo fi máa ń pàrọ̀ ọkàn mi ni.

Mo gbọ́, mo gbọ́ yín wípé ẹ̀ ń bèèrè pé irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo máa ń wọ ìbọ̀sẹ̀ tí ó bá bo ẹsẹ̀ mi ni mo fẹ́ràn láti máa wọ̀. Tí mo bá ti ń jáde àbí tí mo kan gba atẹ́gùn ní, ehn, àárín ẹgbẹ́ ilé wa ni mo máa ń wọ ìbọ̀sẹ̀ tí ó bo ẹsẹ̀ mi. Ṣùgbọ́n tí mo bá ń jáde lọ síbi tó jìnnà, màá wọ ìbọ̀sẹ̀ tí kò bo ẹsẹ̀ mi.

Ah, ìgbà tí mo kẹ́yìn ní àlá burúkú ti tóbi oṣù mẹ́ta sẹ́yìn tí mo ní àlá burúkú. Mo lá là wípé ejò ń lẹ́ mi. Mo sì ń rí àwọn ejò oríṣìíríṣìí. Ejò ń lẹ́ mi. Mo sì rí. Mo máa ń làláà naa léra léra nígbà náà tó fi rẹ́ mi.

À, mo jẹ́ ẹnìkan tó máa ń ṣe ìdárayá púpọ̀. Mo máa ń ṣe, mo máa ń fò tí mà ti jí làárọ̀, mo sì máa ń gbá bọ́ọ̀lù ní inú agbègbè ilé mi, mo sì máa ń lọ wẹ̀ ní odò láti fi lè dáràyá.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó máa ń gba àsìkò tó kéré, kò lè gbà jù àsìkò ọgbọ̀n ìṣẹ́jú lọ. Ọgbọ̀n ìṣẹ́jú ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà.

Tí mo bá fẹ́ mú èrò tuntun wá, màá kọ́kọ́ sun orun wákàtí kan sí méjì. Tí bá ti wá sun orun wákàtí kan sí méjì tán, màá wá ṣe oun tí wọn ń pè ní yoga. Tí bá wá ṣe yoga tán, màá ṣe hypnotherapy. Tí bá ṣe hypnotherapy tán, màá wá ronú sí ǹkan èrò tuntun tí mo fẹ́ mú wá, yóò sì rọrùn fún mi láti mú ǹkan èrò tuntun wá báyẹn.

Tí ó bá ti di ní alé àṣálẹ́ ni mo máa ń wo YouTube. Mo sì máa ń kọ àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀ fún àwọn ọmọ mi lálẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé fún wọn kí wọ́n tó sùn náà ní alé.

Mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata gidi gan ni. Kò sí oúnjẹ ẹ̀mí kankan tí mo bá fẹ́ jẹ tí èmi kì í sábà fi ata sí. Ata rodo, ata ṣọ̀bọ̀ àti ata ṣọ̀kùn ni mo máa ń fi sí oúnjẹ mi kó lè ta dáadáa kí n tó jẹ ẹ torí ọmọ Yorùbá gidi máa ń jẹ ata ni.

Ha! Inú mi dùn pẹ̀lú ìbéèrè tí ẹ bèrè lọ́wọ́ mi yìí. Mo máa ń sùn ọrùn ọ̀sán gidi gan ni. Mo ma ń sùn àsùn lálàá ní ọ̀sán. Ní bí aago kan àbọ̀ sí aago méjì ni mo máa ń sùn ọrùn ọ̀sán.

Ní ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi ní òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ àbámẹ́ta. N ó sì lo omi àti ọṣẹ fọ̀ ọ́

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa lo ápp tó ń jẹ́ WhatsApp. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lò ì tó ń jẹ́ Facebook. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lò ì tó ń jẹ́ Zenda. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lò Instagram àti YouTube. Àwọn áàpù tí mo fẹ́ràn láti máa lò jù ni, ni wọ̀nyí tí mo ti sọ yìí.

Ah! Èmi kò kì n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo máa parí iṣẹ́ òní, n ó lọ wa ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí ń ó máa ń lò láti lè fi túnbọ̀ maa ṣíṣe yìí kárakára àti dáradára.

Ah! Mo jẹ́ ẹnìkan tó ti sìnà rí o. Nítorí mi sábà kì ń mọ́ ọ̀nà dáradára ní à igbà àkọ́kọ́ èkejì àbí ìgbà eekẹta tí n bá lọ bẹ̀. Ó dìgbà tí n bá ti lọ bẹ̀, mo ti pààrọ̀ ọ̀nà tó èmeewá àbi eemàárún, nítorí pé wọn ó mọ́ ọ̀nà. Nítorí náà, mo máa n sábà ṣìnà tí n bá ṣe ń lọ ibìkan.

Ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi tí mò ń ṣe ni wípé mo máa ń fẹ́ kí àwọn èèyàn dákẹ́ jẹ́ ná, kó má sìí ọmọ kékeré ní àsìkò agbègbè ibi tí mo ti ń ṣiṣẹ́. Nítorí náà, n ó fẹ̀ẹ́ kí ilé dákẹ́ kó tó di pé màá máa ṣiṣẹ́. Ó sì máa ń jẹ́ kí n mà lè ṣiṣẹ́ nígbà gbogbo'gbà.

Bí mo ṣe máa ń dá, dáhùn fóònù ní ibi iṣẹ́ ni pé ń ó ṣe èlò, taàní ń sọ̀rọ̀? Bá ṣe hèlò, taàní ń sọ̀rọ̀ tán. Tẹ́ẹ́ ni náà bá ti sọ̀rọ̀, ń pe òun ni gẹ́gẹ́ bíi lágbájá, ń wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni nǹkan tí ó fẹ́ kí ń bá òun ṣe, yóò sì sọ.

Ẹ ní pé ṣe mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀tún, bẹ́ẹ̀ sì ni mo máa ń lo ọwọ́ òsì. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi kọ nǹkan àti gbé nǹkan. Hun tí mo ń lo ọwọ́ òsì fún ni pé mo máa ń fi ń tàmbà, mo máa ń fi fọ́ ìdí mi.

À, bẹ́ẹ̀ni o, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ oúnjẹ ọkọ̀ mi. Oúnjẹ ti papàjùlọ nígbà tí mo bá ń lọ sí osipitu, nítorí mo máa ń lọ sí osipitu láti lọ mọ ìlera mi. Inú ọkọ̀ ni oúnjẹ yẹn ti máa ń bá mi. Mo máa sábà ti jẹ oúnjẹ àárọ̀ nígbà tí mo bá ń lọ ilé ìwòsàn.

Rárá o, mo jẹ́ ẹnìkan tí kò kí ń lo ọ̀pá ìfàmọ́ra nígbàtí mo bá mu omi mímu àbí ǹkan mímu. N ó fi ọwọ́ mi fàá mọ́ra ni kí n tó mú, mo sì máa ń gbádùn mímu ǹkan nítorí wọ́n mo rora fẹ̀so máa já yé mọ́mú ni.

Èmi jẹ́ ẹnìkan tí kò kí ń na ara mi, ṣùgbọ́n mo ti na ara mi rí nígbà tí, ní bí ọdún mẹ́fà sẹ́yìn, nígbà tí màmá mi kú, mo na ara mi nítorí ìbànújẹ́ tí ó ṣẹlẹ̀ sí mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Ìgbà tí mò ń lọ sí ìlú Kano ni mo gun alùpùpù. Mo sì gbádùn ìrìn àjò náà. Ó dàbọ̀ ṣe pé àwọn èèyàn kì í gbádùn ìrìn àjò alùpùpù.

Nǹkan tí mo máa fẹ́ràn láti máa ṣe ní òwúrọ̀ kankan ni pé, mo fẹ́ràn láti máa kírun ní òwúrọ̀ kùtù àbí òwúrọ̀ kankan. Mo sì fẹ́ràn láti máa ṣe yoga ní òwúrọ̀ kankan. Mo sì, mo tún fẹ́ràn láti máa ṣe, gbọ́ hypnotherapy ní òwúrọ̀ kankan àti kí n máa kírun.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, ṣùgbọ́n mo ti rí ibi tí wọ́n ti ń ka àwòrán ilẹ̀ rí, tí ó sì jọ mí lójú. Ṣùgbọ́n mo ní èrò láti lọ kọ́ bí wọ́n ti ń ka àwòrán ilẹ̀ náà.

Mo jẹ́ ẹnìkan to fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti dòdò ní òwúrọ̀. Oríṣiríṣi ìrẹsì ni mo máa ń jẹ ní òwúrọ̀. Nijọ́mi, màá jẹ ìrẹsì alásẹpọ̀ àbí èyí tí àwọn olóyìnbo ń pè ní fried rice, ìrẹsì díndín ni wọ́n ń pè ẹ́, àbí kí n jẹ àbí kí n mu ẹ̀kọ àti mọ́ímọ́í kí n sì jẹ mọ́ímọ́í sì.

Ah, ìgbà tí mo kẹ́yìn kan kọ́ nǹkan ni, nnkan tuntun ní ibi iṣẹ́ ni oṣù méjì sẹ́yìn ẹyin, ni mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Àti èyí tí mo kọ́ níbi tí a ti-- ní ilé tí mo ti ń ṣiṣẹ́ láti ilé, awon ni ọ̀sẹ̀ méjì sẹ́yìn.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ìkápámọ́ iṣẹ́. Ṣùgbọ́n ìgbà mí wà tí mo bá bá àwọn ará ibi iṣẹ́ jiyàn, ṣùgbọ́n ùn ó rọra ṣe ni, mi ò ní jẹ́ kí inú bí wọn torí ùn ó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tán kó tó dí pé èmi náà sọ tité mi.

Bẹ́ẹ̀ni, wifi mi yára tó. Airtel wifi ni mò ń lò ó sì wà lára ẹyi tó yára jùlọ bí àṣá ní ìlú Ìlọrin tí mo wà. Kódà òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí láti fi ṣe iṣẹ́ lórí Salẹńsò.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà ìdérá wà ní ẹ̀yìnkùlé mi. Bẹ́ẹ̀ sì ni, a ṣe ọgbà yí ká ilé tí mo ń gbé. Inú ọgbà yìí ni mo máa ń wà tí mo fi máa ń, mo fi máa ń ṣeré, fò, fò, jo àti ṣe gbogbo eré ìdárayá oríṣiríṣi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ po mi Kódà ní ọ̀sẹ̀ tó kọjá ni ọkùnrin kan ni òhun fẹ́ darapọ̀ mọ́ mi níbi iṣẹ́ graphic design tí mò ń ṣe. Ṣùgbọ́n nígbà tí mo wádìí nípa ọkùnrin yẹn, mo rí pé óle jagudà ni, mi o sì gbá á láyè láti bá mi darapọ̀ láti máa ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì ojú nítorí ojú ń dùn mí, mo ní, mo ní, mo wà, mi kì n rí nǹkan tó bá jìnnà sí mi dáradára àfi tí n bá tó wọ gíláàsì ojú mi ni mo tó máa n rí náà ri, nǹkan tó bá ń dùn mí. Bẹ́ẹ̀ sì ni tí mi ò bá wọ gíláàsì ojú, ojú máa ń ro mí.

Ah! O ti tó ọdún mẹ́ta sẹ́yìn tí mo ti lọ wó eyín mi wò. Páápàá jùlọ, mo ní èròngbà láti lọ́ wo eyín mi ní ọjọ́ àbámẹ́ta tí ó ń bọ̀ nítorí eyín mi ò ń dùn mí.

Oṣù kẹsàn-án ni wọ́n bí mi tí àwọn olóyìnbo ń pè ní September. Ìgbà náà ni wọ́n bí mi. Mo sì ti dàgbà tó, mo fẹ́ dàgbà tó ọmọ ogójì ọdún. Wọ́n ti bí mi nígbà tí ó pẹ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa mu coffee níbi iṣẹ́ ṣùgbọ́n irú coffee tèmi ń mu ó yàtọ̀ díẹ̀. Coffee atọwọ́ṣe ni. Èmi ni mo ṣe fún ara mi pẹ̀lú kóró làbidùn. Mo sá, mo fọ kóró làbidùn, mo wá sa, ìgbà tí mo wá sa tán mo wá yan nínú airfryer, mo sè wá gún pẹ̀lú ọmọ ọdọ̀. Bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní mú pẹ̀lú mílìkì àti ṣúgà.

Nígbà tí òjò bá rọ̀, pàápàá jùlọ tó bá jẹ́ pé òjò tó kàn rán rọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ni, mo níìfẹ̀ láti máa jáde síta, máa gba òjò, máa gba omi òjò láti mu àbí láti fi wẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo máa ń wẹ̀ pẹ̀lú omi òjò náà ní ìta.

Èmi jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ láti máa jẹ ẹran, ẹja, ṣàkì, nǹkan inú ẹran, àti pọ̀nmọ́. Kò sí lè sí ohunkóhun tí ó fi lè jẹ́ kí n fi ẹran jíjẹ ẹ́ lẹ̀, kó dà mo máa ń jẹ súyà tí wọ́n ṣe pẹ̀lú ẹran màlúù.

Mo jẹ́ ẹnìkan tó ní ìwà ìrẹ̀lẹ̀, mo sì jẹ́ ẹnìkan tó man ní sùúrù gidigan, debi pé àwọn suru ibi tí mo ní sùúrù dé tí wọ́n bá fi tí wọ́n tẹ́yà bá bù mi ní n ti kí n bú ẹni náà padà.

Àkókò tí mo ṣètò agogo ìjì mi ni ago mẹ́fà. Tí àláàmú tó wà lórí tò ayélujára mi, a sì máa dùn amajì mi ní ago mẹ́fà.

A! Èmi mo fẹ́ràn láti máa wo ojú àwòrán lójoójúmọ́. Mo máa ń wo ojú àwòrán lójoójúmọ́ tó ẹ̀ẹ̀mẹ́wàá lójumọ. Nítorí ó rọrùn fún mi láti ṣe nígbà tí ẹsẹ̀ ò dùn mí.